Agbègbè mi ma n yípadà ní àkókò, láti kí ní àkókò òjò ni báyìí torí ọ̀nà agbègbè mi. Wọn o tíì da ìyẹ̀pẹ̀ dúdú tàwọn lóyìnbo yẹn sí ọ̀nà yẹn. Ìyẹ̀pẹ̀ púpà ló ṣì wà níbẹ̀. So, tójò fẹ́ẹ́rẹ́fẹ́ bá rọ̀ àbójò púpọ̀ bá rọ̀, gbogbo ọ̀nà yẹn, ọ̀nà yẹn máa ṣe páṣapàṣa torí gbogbo ìyẹ̀pẹ̀ tó wà lọ́nà, ó máa papọ̀ mọ́ omi òjò. Gbogbo ọ̀nà man rí pàṣẹ̀ pẹ̀ṣẹ̀ pẹ̀ṣẹ̀ pẹ̀ṣẹ̀ àti ìrìn bẹ̀ báyìí se ní gbogbo àbàtà ma ma lè mọ́ bàtà èyàn ní àkókò òjò. Ṣùgbọ́n ní àkókò ẹ̀ẹ̀run, ẹ máa gbádùn àyíká mi, agbègbè mi, ẹ máa gbádùn rẹ̀ torí atẹ́gùn tí ó máa fẹ́ báyìí, atẹ́gùn bí òtútù bí òtútù ni ọ̀nà dẹ̀ rèé o má jíjẹ ma gbẹ́ fúúrẹ́ fúúrẹ́ ni. Kò ní sí bí pé àbàtà lẹ̀ mọ́ yàn lẹ́sẹ̀. Ṣùgbọ́n ó, eruku lè ṣe sí yàn láṣọ o bí tí atẹ́gùn yẹn bá pọ̀ dé. Eruku lè ṣe sí yàn lásọ. Ṣùgbọ́n àkókò tí èmi fẹ́ràn jù ni àkókò ẹ̀rùn yẹn tí òtútù má n mú. Mo fẹ́ràn rẹ. Mo fẹ́ràn pé kí òtútù má mú mi ju kí gbogbo ara mi máa ṣe pẹ̀ṣẹ̀ pẹ̀ṣẹ̀ fá bàtà lọ.